Agbègbè mi ó tí yí padà, pàápàá jùlọ òpópónà tó wà níbi tí a máa gbà wọ àdúgbò ibi tí ilé mi wà. Ó ní ilé ìtajà kan tí kò sí ńbẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n dẹ̀ ṣẹ̀ kọ́. Ó tóbi gidi gan-an, ó ní àwọn ṣọ́ọ̀bù lóríṣìíríṣìí pẹ̀lú àwọn ohun ìgbàlódé mèremère tó wà níbi 'bẹ̀. Àwọn ènìyàn ti gba àwọn ilé ìtajà yìí, wọ́n dẹ̀ ti ń ta àwọn oríṣìíríṣìí nǹkan níbẹ̀. Ó jẹ́ kí agbègbè yìí kó, kó dùn rí, kó dẹ̀ jọjú ní gbèsè. Kò sí nǹkan tẹ́ẹ bá wá dé ibi ibẹ̀ tẹ́ẹ̀ ní rí rà.

Bí a ti ṣe ń gbé oúnjẹ kalẹ̀ fún àlejò, ó yá ọ̀tọ̀ọ̀tọ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan tí mo bá gba àlejò, ó ní nǹkan tí mo máa ń ṣe. Mo máa gbìyànjú láti pàtàkì àlejò mi. Tí ó bá wá, tí ó bá jókòó sínú ilé mi, mo máa kọ́kọ́ fún un ní omi tútù tó máa fi rẹ òǹgbẹ. Tí mo bá ti fún un ní omi tútù tó fi mu, tó fi rẹ òǹgbẹ rẹ̀, mo máa wá ọtí ẹlẹ́rìndòdò fún un kí ó mu. Lẹ́yìn iyẹn, mo ṣẹ̀ máa wá béèrè pé kí ni oúnjẹ tí mo le sè fún un. Tí ó bá jẹ́ pé ó nífẹ̀ẹ́ sí òkèlè, mo máa bá ro. Bóyá àmàlà ni àbí iyán, mo máa bá gun ní kíákíá pẹ̀lú ọbẹ̀ tó bá wù ú. Tí kò bá dẹ̀ fẹ́, tí ó bá jẹ́ pé ìrẹsì ló fẹ́, mo máa fún un ní ìrẹsì náà. Mo máa jẹ́ kí inú ẹ dùn, kó ṣe kó fi ra rẹ̀ hàn, kó fi mọ̀ wípé òun pàtàkì lọ́dọ̀ mi.

Níbi iṣẹ́ tí mo bá fẹ́ dáhùn phone mi, mo máa jáde síta, máa lọ sí ibi tí àwọn òṣìṣẹ́ tó kù o sì, gẹ́gẹ́ bí ibi tí a ti máa ń jẹun, tí wọ́n dá sílẹ̀ fún wa lẹ́nu iṣẹ́ àbí kí n jáde sí ìta gbangba. Ṣùgbọ́n kò kín ṣe pé tí mo bá jáde sí ìta gbangba, mo máa jáde kúrò ní àyíká ibi iṣẹ́ o. Tí mo bá ṣẹ̀, tí mo bá ti dáhùn ìpè mi tán, mo máa padà sẹ́nu iṣẹ́ mi. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní ọ̀gá wa àgbà tí a máa ń fún ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ó máa ń bá wa dí mú, tí kò ní ìdí mi tàbí kejì tó máa mú wa lọ gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà. Ṣùgbọ́n tí ìpè náà bá jẹ́ ìpè pàjáwìrì bí mo ti ṣe ṣàlàyé yìí, òun ni màá ṣe lọ down ìpè náà.

Tó bá ti di ní àṣálẹ́ agbègbè mi ó máa ń dúdú gidi gan nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà kò sí iná ìgbàlódé tó máa ń tàn káàkiri ní àdúgbò. Gbogbo e maa n dúdú ni kódà àwọn tí ó bá ń kọjá nígbà mìíràn tí wọ́n o bá mú iná dání, wọ́n ò lè rí irán nítorí pé gbogbo ẹ̀ ó máa dúdú, ó dẹ̀ máa ṣokunkun ni.

Ah! Ọjọ́ tí mo ṣè igbéraga gidi gan. Ọjọ́ tí mo rí ẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀, tó, tó já mi kulẹ̀. Ẹni yẹn, ó máa ń ṣe bíi pé òun ó lówó jù mí lọ, ó ní àwọn nǹkan jù mí lọ. Bó tilẹ̀ jẹ́ pé nígbà tí èmi àtiẹ̀ ń fẹ́ra, kò sí nǹkan tó jọ mọ́ pé bóyá èmi náà ní owó tèmi lọ́wọ́. Òpò gbà ní mo máa ń tọrọ lọ́wo ẹ̀. Ni ọjọ́ tó máa rí mi yìí, ó rí mi mo lọ ra nǹkan ni. Ah! Ọjọ́ yẹn, ó jẹ́ ìyàlẹ́nu fún nígbà tó rí mi tí mo sọ̀kalẹ̀ nínú mọ́tò tí ó gbé mi dé ibẹ̀. Bí mo dẹ̀ ṣe rí, lẹ́ẹ̀kan náà tí mo rí, mo bẹ̀rẹ̀ sí ní ṣègbéraga. Ni mò, ni mo múra, tí mo ró dédé, tí mo kàn dúdú, tí mo gbé, ẹ́, báágì ìpamọ́ mi dáa ni. Mo dẹ̀ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ olówó nílá máa fi ṣàkọ sí i, mo fi ṣe ìgbéraga sí i. Mo mọ lọ́kàn rẹ pé kíni yẹn máa dùn torí kò rò wí pé òun lè rí mi ní irú ipò tó rí mi yìí.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù, òun ni eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Paápa jùlọ tó bá ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa. Bọ́ọ̀lù tí àwọn olùgbá bọ́ọ̀lù gbogbo àgbáyé máa ń papọ̀ láti gbá. Mo máa nífẹ̀ẹ́ síi tí mo bá ń wòó. Mi ò kí n fi bẹ́ẹ̀ gbá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, bó tilẹ̀ jẹ́ pé òun ni eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí. Àti ìgbà ti mo ti keere ti isin ti mo gba bọ́ọ̀lù afesegba ti mo ti ni egbo to po ni ese mi àti ìgbà yen ni mo ti dẹ́kun a n gba bọ́ọ̀lù afesegba ṣùgbọ́n nípa ká wo bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, ó jẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí.

Iṣẹ́ tí mo ti ṣe rí, ó ti pẹ́. Òun ni iṣẹ́ tí a máa ń ṣe ní ilé ìfowópamọ́ tó ní ṣe pẹ̀lú kí a máa rìn káàkiri kí a máa wá àwọn tí wọ́n má jẹ́ oníbàárà wa. Mo ṣiṣẹ́ yi fún ọdún márùn gbáko. Mo ṣe wàhálà, mo ṣe wàhálà gidi gan. Máa má wá àwọn tó máa báwa dọ̀wọ́pọ̀ ni ilé ìfowópamọ́ maa má lọ láti ilé sí ilé, máa má lọ láti ṣọ́ọ̀bù sí ṣọ́ọ̀bù. Ó jẹ́ ohun ìnira fún mi nígbà náà. Ǹkan tí kò bá tún wa wù mi lórí, tí o bá ti jẹ́ kí kíníyẹn wùmí lórí òun ni tó bá jẹ́ pé mo ń gba owó tó pọ̀ ní igbayen ṣùgbọ́n owó tí mo ń gba gan kò tó láti fi jẹun depo depo pé mo máa lọ láti fi wo ọkọ̀ losi ibi iṣẹ́ fun ìdí èyí, ahh iṣẹ́ yẹn mi ò lè gbàgbé o mii de gbàdúrà irú iṣẹ́ yẹn fún ọ̀tá mi irú iṣẹ́ tí mo ti ṣe rí tí mi lè gbàgbé nìyẹn.

Òtítọ́ inú, ó jẹ́ nǹkan pàtàkì tí mo nífẹ̀ẹ́ sí kí ènìyàn ní, ní, nínú ìgbésí-ayé ẹ̀, nítorí pé tí ó bá nira fún èèyàn bóyá òtítọ́ yẹn ó ṣòro sọ, torí wọ́n ní òtítọ́ korò lára ọmọ ènìyàn. Tí èèyàn, tí èèyàn bá, bá da òwò pọ̀, tí ẹ bá jọ ń ṣe nǹkan, tí kò bá ní òtítọ́ inú, ẹ ẹ̀ ní le jọ ṣe, ó dẹ̀ máa máa dalẹ̀ èèyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Fún ìdí èyí, mo nífẹ̀ẹ́ sí èèyàn tó bá ní òtítọ́ inú. Òtítọ́ inú jẹ́ ǹkan pàtàkì tó jẹ́ pé kò sí irú àkókò tí ǹkan yẹn ò bá ṣẹlẹ̀. Kí ẹni yẹn kó máa sọ òtítọ́ bí ọ̀rọ̀ bá ṣe rí, kó má ṣe àlùmá-- kó má lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí, kó máa sọ òtítọ́ ní ìgbà kúùgbà.

Yàrá tí mo wà níìsín, ó jẹ́ yàrá tó tẹ́ mi lọ́run. Nítorí wípé, gbogbo ǹkan tí mo bá fẹ́ níbí bẹ̀, òun ni mo máa ń rí. Gbogbo àwọn nkan ti mo nílò pata oun ni moti ra síbẹ̀. Bí àga ìjókòó, ibùsùn tí màá sùn sí, àwọn ilé ìdá. Ilé ìdáná mi náà ní àwọn ẹrù níbí bẹ̀. Ó dẹ́wà ní kúkún, a kun ọ̀dà rẹ̀ ní ọ̀dà funfun. Ó ní ẹ̀rọ amóhùnmáwòrán àti ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì. Gbogbo ẹ ló wà níbí bẹ̀. Ilekun re danto kódà. Kò sígbà tí mo bá wà ní ìyàrá tí mo wà níìsín, tí inú mi ò kín dùn wípé èmi ni Ọlọ́run jogun ilé tó rẹwà tó báì fún.

Oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán òun ni ìrẹsì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń dáná láti ilé mi, mo máa gbe lọ sí ibi iṣẹ́, màá ṣe ìrẹsì. Ìgbà míì mo máa fi ẹ̀wà si, mo dẹ̀ máa lo ata díndín pẹ̀lú ẹran, pẹ̀lú pọ̀nmọ́ àti ẹja. Mo máa fi gbogbo èròjà tó yẹ kí n fi si. Kódà tí mo bá ti gbé oúnjẹ náà dé ibi iṣẹ́, àwọn akẹgbẹ́ mi tí wọ́n nífẹ̀ẹ́ sí kí àwọn náà máa jẹun, wọ́n máa ń bá mi jẹ oúnjẹ náà nítorí wọ́n nífẹ̀ẹ́ sí oúnjẹ mi gidi gan, wọ́n ló máa ń dùn dáadáa.

Ilé àtijọ́ tí mo ti rí rí, òun ni ìlú bàbá mi. Ó ní ilé kan tí ó ti fẹ́ dilé àlàpà gan-an, ṣùgbọ́n àwọn ẹbí inú ilé yẹn kọ̀ọ̀kan, wọn ṣì ń gbébẹ̀. Ilé náà ó ti lo gẹ́gẹ́ bí ìtàn tí mo gbọ́. Ilé náà ó ti lé ní àádọ́ta ọdún tí ó ti wà níbi'bẹ̀. Ẹ máa dẹ̀ ri wípé wọn ò tún ilé yẹn ṣe. Ó wà níbibẹ̀, ó jẹ́ ilé tó ga sókè, tí ó ní ìyàrá púpọ̀. Kò sí ìgbà tí mo bá ń gba ilé náà kọjá, ó máa ń mú mi rántí wípé, áà! Àwọn kan ni wọ́n kọ́ ilé yìí, wọ́n dẹ̀ ti kú, ilé náà dẹ̀ ṣì wà níbi ibẹ̀ dìsinyìí.

Ẹ̀fọ́ rírò, mo nífẹ̀ẹ́ sí ẹ̀fọ́ gidi gan. Mo dẹ̀ mọ̀ṣe ní ìṣe tó jẹ́ pé tí mo bá sè é, ó máa dùn jẹ lẹ́nu. Tí mo bá ti rí ewé, ìgbà mi mo máa lo ẹ̀fọ́ ṣọkọ, ìgbà mi dẹ̀ ni mo máa lo ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Tí mo bá ti rí ẹ̀fọ́ mi tí mo fọ̀, mo máa mú ọbẹ̀, màá rẹ́ ẹ̀fọ́ náà sí wẹ́wẹ́. Tí mo bá ti rẹ́ ẹ̀fọ́ náà sí wẹ́wẹ́, mo dẹ̀ máa wá àwọn èròjà lóríṣiríṣi bíi irú, edé, ata rodo. Mi kì í lo tomato torí kó má bàa kan. Mo máa wá ata rodo àti àlùbọ́sà, màá rẹ́, màá wẹ́ ata rodo yẹn, mi ò ní jẹ́ kó kúná, mo dẹ̀ máa rẹ́ àlùbọ́sà, màá rẹ́ si. Tí mo bá ti ṣe, màá gbé epo mi kaná, màá jẹ́ kó gbá, mo máa fi irú mi àti edé síi kó lè bá gbé òórùn tó da jáde. Tí mo bá ti ṣe yẹn, màá ti fi omi gbóná, màá ti fi ṣan ẹ̀fọ́ mi. Màá wá da ata tí mo wẹ́ sí inú irú àti edé yìí, mo máa da sí tó máa dín. Mo máa fi ìṣe bẹ̀ lóríṣiríṣi tó máa jẹ́ kí adùn ata díndín yẹn kó jáde. Ni àkókò tí mo bá ń ṣe lé, mo máa jẹ́ kí iná yẹn wà tí ò ní mọ́lẹ̀ jù. Màá rọra, màá ṣẹ́ lórí kòkò mi. Tó bá ti dín dáadáa, màá wá mú ẹ̀fọ́ tí mo ti fi omi gbóná ṣe yẹn, mo máa dà á sí. Tí mo bá ti dà á sí, nígbà tí mo fi ata yẹn síi, mo ti fi àwọn ẹran, ẹja, pọ̀nmọ́ àti àwọn ohun ń jẹun, màá ti fi si. Maa ro gbogbo e papọ̀ ma je ko jina fún iseju márùn si mewa. Màá ṣẹ́ wá sọ̀ kalẹ̀, màá fi jẹ òkèlè tó bá wù mí jẹ.

Mo ti ra nǹkan tó wọ́n rí ní ó ní ìgbà kan rí tí ọ̀rẹ́ mi fi mí han. Ọ̀rẹ́ rẹ̀ kan tó ń ta àwọn bàtà ìgbàlódé, àwọn aṣọ ìgbàlódé. Nígbà ti mo dẹ darapọ̀ mọ wọn, wọn ni mo le maa da owo mi díẹ̀díẹ̀ siwọn lọwọ ti ma fi ko nǹkan to wumi. Ìgbà tí mo dẹ̀ dá owó náà dé bí i kan, wọ́n wá ko ọjà. Ọjà tí wọ́n kó fún mi kò ká dédé owó mi ṣùgbọ́n mi ò lè sọ̀rọ̀ torí ìrí pé bí i ẹni pé àwìn ni mo gbà lórí lójú wọn. Nǹkan tí wọ́n fún mi kò tẹ́mi lọ́rùn. Mo wá máa ń rí wípé mo n ra nǹkan to wọn gidi gan ti mo dẹ mọ iye ti wọn n ta ni ọjà.

Gẹ́gẹ́ bí ẹnìkan, mo jẹ́ àkọ́bí ọmọ lóbìnrin sí àwọn òbí mi. Mi ò mo bí wọ́n ti ṣe ń tọrọ owó lọ́wọ́ ọkùnrin, tàbí bèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni, àbí ìrànlọ́wọ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Mo máa ń gbìyànjú láti rí i dájú wípé gbogbo owó tí mo bá ń ná pàtá, ó jẹ́ owó tí mo ṣiṣẹ́ fún.